Oúnjẹ tí èmi fẹ́ràn jù lọ ni ìrẹsì, ẹ̀wà àti dòdò èyí tí wọ́n dín. Dòdò náà gbọdọ̀ wá láti ara ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, èyí tí yóò ṣe pé ọ̀gẹ̀dẹ̀ náà ti gbọdọ̀ pọ́n dáadáa kó sì rọ̀ dáadáa, èyí tí yóò ṣe pé ọ̀gẹ̀dẹ̀ náà gan yóò ti dà bíi pé ó ti fẹ́ mọ bàjẹ́. Irú ọ̀gẹ̀dẹ̀ náà bẹ́ẹ̀ ni kò ma dín pẹ̀lú epo pupa, kó wa bá mi tòó rẹpẹtẹ sórí ìrẹsì àti ẹwà mi. Ah! Gbinrin gbìnrin ni ó mọ lọ nínú ọ̀nà fún mi. Iyẹ gan gan gan ni oúnjẹ tí èmi fẹ́ràn jù lọ gẹ́gẹ́ bí ọmọ bíbí Yorùbá.

Bẹ́ẹ̀ rẹ̀ ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Oríṣiríṣi àwòrán ilé ni ń bẹ, ẹ̀mí wà yìí tí ó ṣe pé a fi kọ́ ògiri, ẹ̀mí mìíràn wà tí ó ṣe pé òkùnkùn là fi súnmọ́lẹ̀ kí ó ba à jábọ́. Oríṣiríṣi ni àwọn àwòrán ilé tí a le sọ nípa.

Ni ti lí lọ sí ọjà, èmi lọ sí ọjà lánà, àná jẹ́ ọjọ́ ọjà ní ìlú Omu Aran, ibi tí mo ń bẹ níbí ní ilé Kuwara. Àná ni ọjà, mo lọ sí ọjà, mo lọ ra èlò ọbẹ̀, mo ra ata, mo ra tomato, àwọn oríṣiríṣi iṣẹ́ ọbẹ̀, gbogbo ni mo ṣàjọ àti ẹran àti ẹja panla ni mo rà l'ọ́jà lánà.

Ní ọ̀nà púpọ̀, ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Ìgbà mìíràn wà tí ó ṣe pé nípasẹ̀ tí owo ní á fún àwọn aláìní. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà yìí tí ó wọ́pọ̀ jùlọ ni kí n kọ́ wọn ní ẹ̀kọ́. Nítorí pé mo jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ ilé-ìwé gíga girama, mo máa ń kọ́ wọn ní ẹ̀kọ́ lọ́fẹ́ èyí tí ó ṣe pé wọ́n á le mú lò títí ayérayé yàtọ̀ sí owó tí wọ́n á kà náà tí ó sì tàn síbẹ̀ lọ.

Òkun lílọ jẹ́ ohun ara n tí ó jẹ́ iṣẹ́ àgbẹ̀ ní ìfẹ́ sí jùlọ. Gẹ́gẹ́ bí a ṣe ti máa ń kọ nígbà tí mo ti wà lọ́mọdé pé iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ilẹ̀ wa ni kò ṣiṣẹ́, yóò máa jalè, ìwé kíkọ àti àdá koi pe koi pe o. Ṣùgbọ́n ilẹ̀ jẹ́ pàtàkì lára ohun tí mo máa ń ṣe ní gbogbo ìgbà, wọn ló sì fà á.

Bẹ́ẹ̀rẹ̀ ni, mi kìí ṣe gbogbo ìgbà lè mi máa ń wọ gíláàsì. Ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ lọ ẹ̀rọ ayárabíàṣá mi, òní mo máa ń tó wọ gíláàsì láti dáàbò bo ojú mi. Èyí tí ó ṣe pé gẹ́gẹ́ bí àwọn onímọ̀ oju mi.

Ó níbi tí mo fẹ́ràn ìpàdé orí fóònù mọ̀. Nígbà míì a má wúlò a sì máa dára, nítorí pé èèyàn ò ní nílò láti náwó ọkọ̀ tàbí nǹkan ìrìnsẹ̀, kì í sì ṣe dandan kí èèyàn wẹ̀ kí èèyàn tún ṣe ìpàdé. Ṣùgbọ́n nígbà míì náà, gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ, ọ̀rọ̀ mí fa kí èèyàn sọ lójúkorojú, ẹ̀ ìpàdé orí fóònù kì í jẹ́ kí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò wáyé, nítorí náà ó dà kò sì tún dà, ó ní àdébùn tì.

Èyí tí èmi máa ń lò dá lọ́pọ̀lọpọ̀ ó sì dùn mú yangàn Nítorí náà ni èmi fi pàtàkì rẹ̀ tí mo sì fi mu ní òkúnkúndùn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà, gẹ́gẹ́ bí àwọn elédè Gẹ̀ẹ́sì ṣe máa ń sọ wípé ohun tó bá dára tó bá ní ìwúlò ìgbà mìí a máa mú àìdá náà dání.

Rárá o, à Rárá o. Turari jẹ́ nǹkan nínú àwọn ǹkan èyí tí èmi kò fẹ́ràn rárá. Mi ò fi Turari o, nítorí pé mo kòro ojú síi, mi ò ṣe láì, mi ò ṣi, mi oo si nifẹ́ ṣi rárá. Èèyàn tí ó bá fi Turari gan, mi ò fẹ́ rìn sunmọ́ wọn, mi ò fẹ́ gbé pẹ̀lú wọn, mi ò fẹ́ jókòó tì wọn, nítorí pé òórùn Turari kì í ṣe ohun tí èmi fẹ́ràn si.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tí ó má ń ṣètò nǹkan, eh, pàápàá jùlọ ètò jé ohun pàtàkì tí èmi mú lòkúkúndùn, òkúkúndùn ju iṣẹ́ ṣíṣe gan gangan lọ. Èmi ní ìgbàgbọ́ pé tí èèyàn bá ti ṣe ètò kalẹ̀, tó ti pèsè ohun gbogbo tí o ye ko pèsè, tó ti múra kalẹ̀ àti ṣiṣẹ́, ó rọrùn, kì í sì ní làálàá nínú.

Orin tí èmi féràn jù lọ, ó fẹ́ mọ̀ sí orin tí mo lè tọ́ka sí pàtó wípé òun ni mo féràn jù lọ. Ṣùgbọ́n to bá ṣe pé ó pọn dandan kí n mú kan, orin tí èmi fẹ́ràn jù lọ ó wà nínú ìwé orin àwọn ìjọ deeper. Èyí tí ó ṣe pé ó jẹ́ orin ẹ̀mí, ìyẹn lè mí féràn jù lọ.

A! Èmi ò ṣe iwadi àwọn alábàṣiṣẹ́ pọ̀ o, nítorí pé èmi kọ́ ni mo ń gbà wọ́n ṣiṣẹ́. Èmi si kọ́ ni ọ̀gá tí wọ́n ń bá ṣiṣẹ́, tí ó ń darí wọn. Alábàṣiṣẹ́ pọ̀ ni wọ́n jẹ́ sí èmi. Ibi tí èèyàn bá ti ń wádìí wọn, tí èèyàn ń ṣe fífín nípa wọn, ibẹ̀ ni èèyàn á ti ma gbọ́ igbọkigbo. Èyí tí èèyàn á fi ṣìwàwù. Nítorí náà, mi ò ṣe wádìí àwọn alábàpọ̀ mi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn pàápàá jùlọ nígbà tí ó bá yẹ kí ń bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀. Tí mi ò bá lo ẹ̀rọ yìí, yóò di pé máa mọ̀ pariwo lóhùn tààrà. Èyí sì le fa kohun mi padà há tí ó sì fa ijàm̀bá sí àrà fún mi. Nítorí náà, mo máa ń lo ẹ̀rọ náà.